Nípa iṣẹ́ tita àfojúsùn tí-- nípa iṣẹ́ tita àfojúsùn kì í ṣe ǹkan tó rọrùn ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ènìyàn máa ń rò pé àfojúsùn tita kan jẹ́ nọ́mbà tí a gbọdọ̀ dé, ṣùgbọ́n nítòótọ́ jẹ́ àpapọ̀ ìmúrasílẹ̀ ìmúlò ọgbọ́n, ìfaradà àti ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn. Torí náà, òun ìbẹ̀rẹ̀, ìbẹ̀rẹ̀ pé ṣe mo máa ń pàdé àfojúsùn tita mi ní ìdáhùn rẹ̀ ni pé, ní ìdáhùn rẹ̀. Bẹ́ẹ, pé bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n kì í ṣe láìsí ìṣòro tàbí kọ́, ẹ̀kọ́ tí mo ti kọ́ lọ́nà. Ni àkókò, ohun tó ṣe pàtàkì jùlọ fún mi ni mímọ àfojúsùn dáadáa. Mo fẹ́ kí àfojúsùn jẹ́ ǹkan tí a kàn ṣe láìse àlàyé. Mo fẹ́ mọ iye tí a fẹ́, iye tí a fẹ́ tà. Àkókò tí a fẹ́ dé dá ẹni tí a ń fún, ẹni tí a fẹ́ fún àti ọ̀nà tí a fẹ́ gbà gbé dé ibẹ̀ tí kò bá lóye àfojúsùn. Ó ṣòro gan láti pàdé ẹ̀. Nígbà tí mo bá lóye rẹ̀ dáadáa, mo máa pín àfojúsùn náà sí àfojúsùn kékeré kékeré. Ọjọ́, ọ̀sẹ̀ tàbí oṣù kí n lè mọ bóyá mò ń lọ síwájú tàbí rárá. Ẹlẹ́kẹ́ji, ìmọ ọjà tàbí iṣẹ́ tí mò ń ṣe pàtàkì gan. Mo gbà pé ẹni tí kò mọ ohun tí ó ń tà kì í lè tà dára. Torí náà, mo máa ń fi àkókò sílẹ̀ láti kọ́ ẹ̀kọ́ nípa ọjà. Ohun tó lè, tí ó lè ṣe ìṣòro, tí ó ní ìyànjú, ohun tí ó yá sílẹ̀ kúrò lọ́dọ̀ àwọn mìíràn. Nígbà tí oníbàárà bá rí pé ó mọ ohun tí ó ń ṣe, ìgbàgbọ́ wọn máa n pọ̀ sí i, títà sì máa rọrùn. Ẹlẹ́kẹ́ta, ìbáṣepọ̀ pẹ̀lú oníbàárà ni mo fẹ́ ká sí ọkàn aya tita. Mo kàn fẹ́ tà ǹkan kí n lò. Mo fẹ́ kọ́ ìbáṣepọ̀. Mo máa ń fẹ́ tì, mo máa ń fi etí sí ohun tí àwọn oníbàárà ń sọ. Mo sì ń gbìmọ̀ láti lóye ìṣòro. Wọn kì í tọ sọ́ra tita nígbà tí oníbàárà bá rí pé ó ń lọ ìtẹ́lọ́rùn wọ́n, kì í ṣe owó rẹ̀ nìkan. Wọn sábà máa ń padà wá sí ọ. Nígbà miràn mi ò ní pàdé àfojúsùn tita mi. Mo mọ̀ pé èyí lè ṣẹlẹ̀ pàápàá nígbà tí ọjọ́ bá nira, ọrọ̀ ajé bá yípadà tàbí ìfẹ́ oníbàárà bá dínkù. Ṣùgbọ́n ohun pàtàkì ni bí mo ṣe fẹ́ ṣe ikúnà dípò kí n sá ní ìyànjú. Mo máa tún ìlànà mi wò, wò ibi tí mo fẹ́, mo ṣe àṣìṣe bẹ̀rẹ̀ ìmọ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́gbẹ́ tàbí olórí iṣẹ́. Èyí ń jẹ́ kí ẹ̀kọ́ kó sì tuntun daradára sí i ní àkókò tó kàn. Mo tún rántí pé ìṣètò àkókò jẹ́ àpá kan pàtàkì tó pé, tí pípa àfojúsùn tita. Mo gbìmọ̀ láti máa fi gbogbo ọjọ́ mi ṣòfò, láti máa fi, mo gbìmọ̀ láti máa fi gbogbo ọjọ́ mi ṣòfò. Mo pín àkókò mi sí àkókò ìwádìí oníbàárà tuntun, àkókò ìtẹ́lẹ̀ iyen follow up àti àkókò ìtẹ̀wọ́gbà ìbẹ̀rẹ̀ títí púpọ̀ kì í ṣe lẹ lójo kan. Ó sábà jẹ́ àbájáde ìtẹ́lẹ̀ tó pé. Nípa ìmúrasílẹ̀ ọ̀pọ̀lọ, mo mọ̀ pé tita lè rè torí pé ìkọ̀sílẹ̀ iyen rejection wà nínú rẹ̀. Kì í ṣe gbogbo oníbàárà ni ó rà. Torí náà, mo ti kọ́ láti máa gba rárá gẹ́gẹ́ bí ìparí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àpá kan iṣẹ́. Nígbà tí mo bá ní ọ̀pọ̀lọ tó lágbára, mo lè tẹ̀síwájú láì kí kí ìbànújẹ́ dá mi dúró. Ní ìparí, ṣe mo máa ń pàdé àfojúsùn tita mi? Bẹ́ẹ̀ ni. Ni ọ̀pọ̀lọ, ọ̀pọ̀lọ ìgbà torí pé mo lóye àfojúsùn mi, mo mọ ọjà mi, mo kò ṣe, mo kọ ìbáṣepọ̀ pẹ̀lú wọn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ya àwòrán ṣùgbọ́n kì í ṣe pé bí a ṣe ń tẹ bọ́tíìnì nìkan. Mo mọ púpọ̀ nípa bí a ṣe ń ya àwòrán. Fífi àwòrán ṣe dáadáa jẹ́ àpapọ́ ìmọ̀ ìmúlò ìfaradà àti ìmọ̀lára ẹ̀dà ìyẹn creativity. Àwọn àwòrán tó lè sọ ìtàn kan lè fi ìmọ̀lára lè ṣe pa ìrántí mo fún ọdún púpọ̀. Ni àkókò ohun tó ṣe pàtàkì jù lọ nínú ìya àwòrán ni ìmúrasílẹ̀ kí ẹni tó ya àwòrán, mo máa ń wo ibi tí mò ń wà, ìmọ́lẹ̀ tí ó wà níbẹ̀ àti ohun tí mo fẹ́ kí àwòrán sọ. Tí a bá ṣàrónú nípa wọ̀nyí, àwọn lè jáde ṣùgbọ́n kì í ṣe ìtàn tàbí ìtẹ́lọ́rùn. Ìmọ́lẹ̀ ni ọba nínú àwòrán. Mo ti kọ pé àwòrán tí ó bá da ṣá bá dalé lórí bí ìmọ́lẹ̀ ṣe rí, ìmọ́lẹ̀ á dé yé bá. Pápa ni òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́. Mo máa ń fún àwòrán ní ìtàn kalẹ̀ aláyọ̀ kì í ní ìkànṣí. Ìmọ́lẹ̀ lè jẹ́ gan ní ọ̀sán, la lè da òjìjì tó burú sí àwòrán. Torí náà mo máa ń ṣọ́ra pẹ̀lú rẹ̀. Ohun pàtàkì mi ni ìtọ́ka composition. Èyí tún mọ̀ sí bí mo ṣe lè ṣètò ohun tí mo fẹ́ yà nínú àwòrán. Mo máa lè lo ìlànà bí rules of third níbi tí a bá ti pín àwòrán sí apá kẹta kì í ṣe gbogbo kòkò ọ̀rọ̀. Kí ibi tí ojú ènìyàn máa wo dájú kọ. Láì fi f'ọwọ́ yi, èyí ń jẹ́ kí àwòrán hàn dáadáa ju kí kòkò ọ̀rọ̀ wọ́ láàárín gẹ́rùn lọ ní gbogbo ìgbà. Nípa camera, mo mọ, mo mọ pé kì í ṣe camera gbọ́wọ́ ni yóò jẹ́ kí àwòrán dà. Ṣùgbọ́n bí a ṣe mọ lílo camera, fóònù alágbèéká lónìí le ya àwòrán tó dà gan bí i tí a dán gan tí a mọ bí ṣe lílò. Mo máa ń ṣọ́ra pẹ̀lú focus, exposure àti àyípadà kékeré tí camera ń fún mi lé láti ṣiṣẹ́. Mo tún mọ̀ pé ìṣọ̀kan awọ ṣe pàtàkì. Àwọn awọ tí ó bá ara wọn mu jẹ́jẹ́ kí ni àwòrán dùn sí lójú. Nígbà tí mo bá ya àwòrán, mo máa ń ṣọ́ra pé kó má jẹ́ pé àwọn ẹ̀yà kan já ìmúlò àwòrán mi. Nípa yíya ènìyàn portrait, mo ti kọ pé ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí mo bá ń ya ṣe pàtàkì. Nígbà tí ẹni náà bá túra tí ó sì ń rẹ́rìn-ín tàbí hán gẹ́gẹ́ bí àwọn àwòrán máa ń dára. Mo mọ pé bí àwòrán sọ̀rọ̀ jẹ́ kì í tó ya àwòrán kí ìtẹ́lọ́rùn hàn nínú àwòrán. Nípa yíyan àyíká, mo fẹ́ ṣàkíyèsí ojú ọjọ́, ojú òórùn àti ojú àti àwọn ohun kékeré tó lè fún àwòrán ní ìjìnlẹ̀ bí àpẹẹrẹ fífi igi tàbí òpópónà síwájú àwòrán lè ń jẹ́ kí ojú ènìyàn sì inú àwòrán. Mo tún mọ̀ pé ìtúnṣe àwòrán ìyẹn editing jẹ́ apá kan tí yíya àwòrán lónìí. Kì í ṣe pé a n tan ènìyàn jẹ ṣùgbọ́n a mú ohun tí camera gbé jáde dáadáa. Ìtúnṣe jẹ́ bí ìmúlò ìmọ́lẹ̀ contrast tàbí cropping lè jẹ́ kí àwòrán dára sí i. Ní gbogbo èyí, mo ti kọ pé ìfaradà jẹ́ apá kan kì í ṣe gbogbo àworan ni yóò jáde dáadáa. Nígbà mí, mo máa ń ya àwòrán mẹ́wàá kí n tó rí ẹ̀ẹ̀kan tó dá mi lórí. Ṣùgbọ́n ìrírí yìí oń kọ́ mi, ó sì ń jẹ́ kí mo dára sí i ní ìparí. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ya àwòrán torí pé mo lóye ìpà ìmọ́lẹ̀, mo mọ ìtọ́ka àworan, mo mọ lílo camera, mo mọ bí a ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú ènìyàn àti àyíká. Mo tún mọ̀ pé ìfaradà àti ẹ̀dà ni ọ̀kan ayé rẹ̀. Yíya àwòrán kì í ṣe iṣẹ́ lásán.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ènìyàn ló máa ń ní àìsàn ìkóríra sí oúnjẹ kan àti pé èmi fúnra mi tí mo bá ń sọ bí ènìyàn, mo mọ ohun tí àìsàn ìkóríra oúnjẹ túmọ̀ sí, bí ó ṣe rí àti bí ó ṣe ń kan ìgbà ayé ojoojúmọ́. Àìsàn yìí kì í ṣe ohun tí a gbọdọ̀ fọwọ́ kàn torí pé ó lè jẹ́ kékeré nígbà mìí ṣùgbọ́n ó tún lè gan gan fún àwọn mìí. Àìsàn ìkóríra sí oúnjẹ túmọ̀ sí pé ara ènìyàn kò gba oúnjẹ kan. Ara a ṣì kì í ṣe ohun tó lè wu. Nígbà tí oní àìsàn yìí bá jẹ oúnjẹ náà, ara rẹ̀ á bẹ̀rẹ̀ sí dá lóru bíi pé ó ń jágun pẹ̀lú ọ̀tá. Èyí ni ó ń fa àmì bíi ìkunra, ìrora inú, ìyọnu, ìtẹ́, ìfọra tàbí ìṣòro mimi. Àwọn oúnjẹ tí ó sábà ń fa àìsàn ìkóríra jù lọ ni ẹ̀pà, ẹja àti ẹja omi òkun, ẹ̀yìn adìẹ, ẹyin adìẹ, wàrà àti ohun tí ó ṣe pẹ̀lú wàrà. Àlìkámà, soya jẹ́ ẹlẹ́ran àwọn ènìyàn mọ̀ pé láti ìgbà kékeré ni wọ́n ti ní àìsàn yìí nígbà tí àwọn mìíràn sì le bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá dàgbà. Èyí ló mú pé kò jẹ́ pa gbogbo ṣọ́ra torí pé ohun tí ara rẹ gbọdọ̀ lo jọ àná lè máa gba lílò. Ni ìríra rẹ̀ ni ẹni tí ó ní àìsàn ìkóríra sí oúnjẹ kan máa ń kọ́ bí a ṣe ń ṣàkíyèsí ohun tí à ń jẹ kó rọrùn láti jẹ ohun kan. Tí a bá rí a máa ń ka orúkọ ohun èlò tí wọ́n fi ń ṣe oúnjẹ. A máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó ṣe oúnjẹ, a sì máa ń sọ ọ́ níbi ẹyin tàbí níta. Ó tún lè jẹ́ ipa lórí ìgbésí ìgbe ayé àdúró nígbà tí àwọn ọ̀rẹ́ bá ń jẹ ohun kan kan pọ̀. Èyí tí ó ní àìsàn ìkóríra lè ní láti yẹ ara rẹ̀ sílẹ̀ kì í ṣe torí pé ó kò fẹ́ ṣùgbọ́n torí pé ó fẹ́ dáàbò bo ìlera ara rẹ̀. Nígbà mí, èyí lè fa ìbànújẹ́ díẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀, a máa ń kọ́ bí a ṣe lè gbà á pẹ̀lú ẹ̀. Ohun pàtàkì mí ní pé kì í ṣe gbogbo ìfarapa oúnjẹ ni àìsàn ìkóríra. Diẹ nínú jẹ́ food intolerance bí àpẹẹrẹ. Ẹni kan lè ní ìṣòro pẹ̀lú wàrà torí pé ara rẹ̀ kò lè fọ́ lactose ṣùgbọ́n èyí kì í ṣe àìsàn ìkóríra gidi. Àìsàn ìkóríra gidi máa ń kan ètò ààbò ara immune system ó sì le gan ní àwọn àkókò tí àìsàn ìkóríra bá le. Ó lè yọrí sí ìpọ̀ tó léwu tí a sì ń pè ní anaphylaxis níbi tí mimi ẹni lè nira, ẹnu lè wu tàbí ẹnu lè-- ṣùgbọ́n òjiji ìdí nìyí tí ó fi ṣe pàtàkì. Ẹni tí ó mọ̀ pé àìsàn ìkóríra máa ń gbé ìmúlò tọ-- ìmúlò ìtọ́jú lóde rẹ̀ kì í sì, kò sì sọ fún àwọn ènìyàn tó wà ní tòsí rẹ̀. Síbẹ̀ pẹ̀lú gbogbo ìṣòro yìí, a lè gbé ìgbà ayé tó dá pẹ̀lú àìsàn ìkóríra sí oúnjẹ. Ìmọ̀ ni kóko. Nígbà tí a bá mọ ohun tí ara wa kò gba, a lè yàgò fún un. A lè rí àparò, àropọ̀ alternative a sì lè ṣe ètò ìjẹun wa dáadáa. Ní ìparí, nígbà, nípa ìbẹ̀rẹ̀ pẹ́ ṣí ní àìsàn ìkóríra sí oúnjẹ kan, ìdáhùn jíjù ni pé àìsàn ìkóríra sí oúnjẹ jẹ́ ohun gidi. Ó ń kan ọ̀pọ̀ ènìyàn, ó lè rọrùn tàbí lè jẹ́ gan. Ìmọ̀ àti ìṣọ́ra ni yóò jẹ́ kí ènìyàn níbí dáadáa. Àìsàn ìkóríra kì í dá ènìyàn dúró kúrò nínú ayé. Ó kàn ń kọ́ wa bí a lè ṣe mọ ara wa dáadáa kí a ṣe ìtọ́jú ara wa pẹ̀lú ọgbọ́n.

Nípa ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi. Ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ẹni jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ṣe pàtàkì jù lọ nínú ayé ènìyàn. Lónìí, ọ̀pọ̀ ènìyàn máa ń fojú kàán sí ní ìbẹ̀rẹ̀, pápa jùlọ nígbà tí wọ́n bá lè pa owó, ipò tàbí àṣeyọrí. Ṣùgbọ́n, bí àkókò ṣe ń lọ, a máa ń rí pé bí a kò bá ṣètò ìdọ́gba dáadáa, ìṣe lè gba gbogbo àkókò wa. Kò sì jẹ́ pé ìlera, ẹbí àti ìdùnnú ara ẹni à ń bèrè sì sá gun. Ní tèmi, àwọn àkókò tí mo máa ń ṣe ni pé mo máa ń pa iṣẹ́ àti gbogbo ayé. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ṣe pàtàkì torí pé ó mú owó wá, ó ń fún ènìyàn ní ìtẹ́lọ́rùn, ó sì ń jẹ́ kó lè ṣe ojúṣe rẹ̀. Ṣùgbọ́n ìgbé ayé ẹni, ìlera àti àlàáfíà ọ̀kan tún ṣe pàtàkì gan. Nígbà tí mo bá gba eyí gẹ́gẹ́ bí òtítọ́, ó máa ń rọrùn fún mi láti ṣètò ìdọ́gba. Mo tún máa ń pín àkókò mi dáadáa. Mo ní àkókò pàtó fún iṣẹ́, àkókò pàtó fún ìsinmi, àkókò fún ara àti ẹni àti ẹbí. Nígbà tí mo bá wà níbí iṣẹ́, mo máa ń fojú fọya sí iṣẹ́ kí n lè parí rẹ̀ dáadáa. Ṣùgbọ́n nígbà tí àkókò iṣẹ́ bá parí, mo máa ń gbìmọ̀ láti ya ara mi kúrò nínú ìrònú iṣẹ́ kó má bàá jẹ́ pé mò ń ròyìn iṣẹ́ ní gbogbo ìgbà. Ohun pàtàkì mi ni pé mo kọ̀ láti ṣe rárá nígbà tí ó yẹ. Kì í ṣe gbogbo iṣẹ́ tàbí ojúṣe ni mo gbọdọ̀ gbà. Bí mo baá rí pé iṣẹ́ kan máa ń gba àkókò mi jù tí ó sì bá ìlera tàbí ìgbé ayé mi jẹ́, mo máa ń wo ò dàadàa kí ń tó gbà á. Ìyẹn kì í ṣe pé mo fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n mo fẹ́ mọ ìwọ̀n ara mi. Mo tún mọ̀ pé ìsinmi kì í ṣe ọ̀lẹ. Ọ̀pọ̀ ènìyàn máa ń rò pé ẹni tí kò sinmi kì í ṣe aláṣeyọrí. Ṣùgbọ́n èmi mọ̀ pé ìsinmi ń jẹ́ kí ọpọlọ tún ara rẹ̀ ṣe. Ó ń fún mi ní agbára tuntun, ó sì mú kí a lè ṣiṣẹ́ dáadáa si. Nígbà tí mo bá sinmi dáadáa, mo máa ń rí pé mò ń ṣiṣẹ́ dára ju èmi tí mo, mò ń ṣiṣẹ́ láì sinmi. Nípa ìgbé ayé ẹni, mo máa ń fún ara mi ní àkókò èyí lè jẹ́ nípa kíka ìwé, gbígbọ́ orin nírìndín ẹ́ tàbí ṣíṣe ohun tí mo fẹ́. Àwọn ohun kékeré wọ̀nyí ló máa ń jẹ́ kí n rí ìdùnnú kí n sì máa bá jẹ́ pé ayé yìí dàda dí iṣẹ́ nìkan. Ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ tún ṣe pàtàkì. Nínú ìdágbò yìí, mo máa ń gbiyànjú láti ṣe àkókò fún àwọn tí mo fẹ́ kó dùn pọ̀ máa dùn. Ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn rírin pọ tàbí jíjẹun pọ láàrín lè rọrùn ṣùgbọ́n ó ń jẹ́ kó kún ayé dáadáa. Nígbà tí mo bá ní àlàáfíà pẹ̀lú àwọn tí yimi ká, iṣẹ́ mi náà ń rọrùn. Mo tún máa ń ní ìṣọ́ra fún àmì ìtúnkà tàbí ìrora ọpọlọ. Bí mo bá ṣe bẹ̀rẹ̀ sí mo ntorí pé ohun rẹ̀ mi mò ń rẹ jù, mi ò rí ayọ̀ nínú iṣẹ́ mọ́ tàbí pé mo ń bínú lọ́pọ̀lọ́pọ̀, mo máa ń gba ìyẹn gẹ́gẹ́ bí ìkìlọ̀. Nígbà bẹ́ẹ̀, mo máa ń dín iṣẹ́ kù, mo máa ń sinmi díẹ̀ tàbí mo máa ń tún ètò mi ṣe. Ohun pàtàkì gan ni pé ìdọ́kọ̀ kì í ṣe ohun tó da dúró. Ó lè yí padà gẹ́gẹ́ bí ìpélé àti ẹ̀ni ọwọ́. Nígbà mìí, iṣẹ́ lè gba àkókò púpọ̀ bí àpẹ́re nígbà àkókò ìdánwò iṣẹ́ tuntun tàbí iṣẹ́ pàtàkì kan. Ṣùgbọ́n lẹ́yìn ìyẹn, a gbọdọ̀ tún wá àkókò fún ìsinmi àti ìgbé ayé ẹni. Ko má bàá jẹ́ pé ìdágbò bá jẹ́ pátápátá. Ní ìparí, bí mo ṣe ń ṣe ìgbega láàrín iṣẹ́ àti ìgbé ayé ni pé mo mọ iye ara ẹni, mo pín àkókò mi dáadáa, mo mọ ìgbà tí mo gbọdọ̀ ṣiṣẹ́ àti.

Ní tòótọ́, sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn kì í ṣe ohun tó rọrùn fún gbogbo ènìyàn. Kò sí ẹnìkan tí àbí tí kò ní ìmọ̀lára kan kan nígbà tí ó bá dúró níwájú ọ̀pọ̀ ènìyàn láti sọ̀rọ̀, láti sọ ohun tí wọ́n, tó wà lọ́kàn rẹ̀. Ní tèmi, nígbà mi, mo máa ń ní ìrora díẹ̀ tàbí ìbànújẹ́ ọpọlọ nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Páápàá jùlọ bí mo bá mọ̀ pé ohun tí mo fẹ́ ṣe ṣe pàtàkì gan tàbí pé ọ̀pọ̀ ènìyàn ló ń tẹ́tí sí mi. Ìrora yìí kì í ṣe ìrora ara gidi bí ẹnu pé ara ń dùn, ṣùgbọ́n ó máa ń jẹ́ ìrora ọpọlọ àti ìbẹ̀rù inú. Nígbà mi, ọkàn máa ń bẹ̀rẹ̀ sí lu kíákíá, ẹnu lè gbẹ, ọwọ́ lè tutù tàbí ọpọlọ lè ronú pé ṣe o máa ń sọ̀rọ̀ dáadáa? Ṣé mo máa ń sọ̀rọ̀ dáadáa? Tàbí kí wọ́n máa ń rò nípa mi. Àwọn ìmọ̀lára wọ̀nyí ni ọ̀pọ̀ ènìyàn ń do ju ko nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ní gbangba. Ní ìbẹ̀rẹ̀ ayé mi, mo rántí pé ìrora yìí pọ̀ gan bí mo bá dúró níwájú kíláàsì, ìpàdé tàbí ìkójọpọ̀ ènìyàn. Ọpọlọ mi máa ń kún fún ìbẹ̀rù. Kò kàn pé bẹ̀rù pé mo mọ ohun tí mo fẹ́ sọ ṣùgbọ́n mo tún bẹ̀rẹ̀, bẹ̀rù ìdájọ́ àwọn ènìyàn. Bóyá mo máa ń rẹ́rìn-ín, wọ́n máa ń ṣàfihàn tótó tàbí wọ́n máa rí àṣìṣe kan nínú ọ̀rọ̀ mi. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, mo bẹ̀rẹ̀ sí ní yẹ ara mi dáadáa. Mo mọ̀ pé ìrora yìí kì í ṣe pé mi ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n pé mo ní, mo ń fi ara mi wé àwọn mìíràn ju bí ó ṣe yẹ lọ. Nígbà tí mo bá rí èrò yìí padà, mo máa rí pé ìrora náà bẹ̀rẹ̀ sí ní dínkù. Ọ̀kan lára ohun tí mo mọ̀ kó ni pé kò sí ẹni tí ó pé níwa jú àwọn ènìyàn. Gbogbo wa lè ṣàṣìṣe, a lè gbàgbọ́ ọ̀rọ̀ kan tàbí lè dá mú díẹ̀. Nígbà tí mo bá gbé èyí gẹ́gẹ́ bí òtítọ́, ìrora tí mo máa ń ní nígbà tí mo bá ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní rọrùn. Mo tún rí pé ìmọ̀ríyá ṣe pàtàkì gan. Bí mo bá ti mura dáadáa, tí mo bá mọ ohun tí mo fẹ́ sọ tí mo sì ṣe, ṣe ètò ọ̀rọ̀ mi, ìbẹ̀rù mi máa ń dínkù. Ìmọ̀ríya yìí fun mi ní ìgboyà, ó sì jẹ́ kí n rí pé mo ní ǹkan tó da láti pín pẹ̀lú àwọn ènìyàn. Nígbà mi, ìrora lè wá láti inú ìrírí ìgbà àtijọ́ bí ènìyàn bá jẹ́ kó ṣèlérí pé wọ́n ń rẹ́rìn-ín rẹ̀ tàbí wọ́n ń ṣọ̀fìn tótọ̀ níwájú gbogbo ènìyàn. Ọpọlọ, ọpọlọ lè máa ń rántí ìrírí yẹn. Kò sí mú ìbẹ̀rù tuntun wá. Ní tèmi, mo kọ̀ pé kí n má jẹ́ kí ìrírí kan ṣoṣo ṣe àkóso ayé mi. Mo gbà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kì í ṣe gẹ́gẹ́ bí ìdájọ́ ara mi. Ohun tí, ohun mì tí mo máa ń ṣe ni pé mo máa ń bẹ̀rù pẹ̀lú ìbánisọ̀rọ̀ kékeré. Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo máa ń wò wọ́n gẹ́gẹ́ bí ènìyàn bí èmi, kò sí bí àdájọ́. Nígbà tí mo bá bẹ̀rẹ̀ rí ìrèlè nínú ojú wọn tàbí mo rí ẹni tí ń fọwọ́sọ́wọ́pọ̀ pẹ̀lú mi, ọkàn mi máa ń balẹ̀ sí i. Mo tún kọ̀ pé kíkọ imi jinlẹ ṣáájú nígbà tí mo bá ń sọ̀rọ̀ o uń ràn mí lọ́wọ́ gan, ó ń jẹ́ kí ara mi balẹ̀, ó sì ń dín ìrora ọpọlọ kù. Nígbà tí ara bá balẹ̀, ọpọlọ náà máa ń tẹ̀lé. Ní ìsìn yìí tí mo tún máa ń ní ìrora nígbà tí, bí mo ṣe máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe bí àtijọ́. Ó ti dínkù púpọ̀. Mo sì ti kọ́ bí mo ṣe lè ṣàkóso rẹ̀. Nígbà mi, ìrora kékeré yìí kàn jẹ́ àmì pé ohun tí mo fẹ́ sọ ṣe pàtàkì sí mi, kì í ṣe pé mi ò lè ṣe é ṣe. Ní ìparí, ohun.

Tábìlì jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì nípa fún ẹni tí ó ń ṣiṣẹ́ dáadáa àti ní ìtẹ́lọ́rùn. Ní ti ara mi, tábìlì iṣẹ́ jẹ́ àfihàn ìgbé ayé iṣẹ́ àti ìmọ̀lára mi. Ó jẹ́ ibi tí mò ń ṣe gbogbo iṣẹ́ tí mò ní, ibi tí mò kò gbọdọ̀ rin iṣẹ́ pọ̀ àti ibi tí ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mi sì ṣíṣe ní iṣẹ́. Ni àkọ́kọ́, mo máa ń ṣe ìṣètò tábìlì iṣẹ́ mi dáadáa náà kí n ṣe ohun tí ó ń fo gbogbo nǹkan. Láti ìwọ̀ yìí, mo máa ń jẹ́ kí ó mọ̀ kí í ṣe ní ìdọ̀tí púpọ̀. Itọ́kasí mi ni pé ohun tí mò nílò jùlọ máa ń wà lẹ́gbẹ̀ẹ́ mi, kò lè kúrò fún mi láti lọ. Àwọn ohun tí ó wà lórí tábìlì mi iṣẹ́ mi sábà ní kọ̀mpútà tàbí fóònù, ohun tí mò fi ń ṣiṣẹ́ kó tàbí bí àwọn ènìyàn ń sọ̀rọ̀ tàbí bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ó wà ní ibi tí mò lè rí dáadáa, kò sì ní dá mi lóró. Ìwé àti ohun ẹ̀kọ́, èlò kọ̀wé, mo máa ń ní ìwé àkọsílẹ̀, kalẹ́ndà àti kọ́pì lápapọ̀ fún iṣẹ́ àti àfikún ìmọ̀. Ìwé náà máa ń ràn mí lọ́wọ́ láti kọ ohun tí mò ń kẹ́kọ̀ọ́ tàbí ìbéèrè tí mò fẹ́ dáhùn. Àwọn ohun èlò kékeré bíi kárámù, pẹ́nsù, ẹ̀résà, téèpù àti bọ́tìnì tí ò wúlò fún iṣẹ́ ojoojúmọ́, ó wà ní ibi tó ṣàkóso kó máa bàá jẹ́ pé mo máa ń wò mọ́ lóòrèkóòrè. Ìmọ́lẹ̀ tó da tábìlì mi wà lẹ́gbẹ̀ẹ́ fèrèsí tàbí ìmọ́lẹ̀ tí a ṣe alù. Amúlétutù ìmọ́lẹ̀ dá ṣe pàtàkì fún iṣẹ́ kọ̀mpútà àti kíkà ìwé, ó rí pé òun máa ń dín ìfarapà ojú ku. Àwọn ohun ìsinmi bíi kọfì, omi tàbí ìròyìn kékeré ó ṣe pàtàkì kí i ní ohun tí mò lè fi sinmi díẹ̀ láàrin iṣẹ́. Àwọn ohun ìṣètò bíi tray fún àwọn ìwé, drawer fún ohun èlò kékeré àti organizer fún gbogbo irinṣẹ́. Wọ́n jẹ́ kí tábìlì mi mọ́ kó sì rọrùn pé ṣiṣẹ́ dáadáa, kó sì rọrùn pé ṣiṣẹ́ dáadáa. Ní ti ìṣètò àyíká tábìlì, mo máa ń fẹ́ kí ó wúlò kó sì ní, kí ó sì ní, kí ó sì ní ìdọ̀tí púpọ̀. O jẹ a fi han ìmọ̀ lára mìí àti ìmọ̀ ìṣètò mìí. Bí tábìlì bá kún fún ohun tó ṣe pàtàkì, ọ̀pọ̀lọpọ̀ máa ń dààmú ó sì lè fa pé iṣẹ́ máa lọ́ra tàbí pé mo gbàgbé ohun pàtàkì. Nítorí náà, mo máa ń tọ́jú rẹ̀ kí sì jẹ́ ibi tí ó ń ràn mí lọ́wọ́ dáadáa. O tun ma n ṣe àtúnyẹwò àkókò sílẹ̀ ni gbogbo, o ma n je oun to ṣe àtúnyẹwò àkókò sílẹ̀ ni gbogbo òru àbí ìparí ọsẹ. Ó máa ń wo, mo máa ń wo tábìlì mi, mo máa ń tún àwọn ohun tó wà lórí rẹ̀ ṣe, mo sì máa ń dá àwọn tí kò gba tàbí tí kò ṣe pàtàkì sílẹ̀. Èyí ń jẹ́ kí tábìlì mi máa dára ní gbogbo ìgbà. Kò sí pé ó máa ń jẹ́ pé mò máa ń dá àwọn ohun kan sílẹ̀ láì mọ̀. Àwọn ohun mi tí mo tún sọ nípa, mo máa ń tọ́jú àṣà iṣẹ́ mi ní tábìlì. Itoye àti ìwà rere nígbà tí mo bá wà lórí tábìlì jẹ́ pàtàkì. Kékéré, àbí? Ó jẹ́ pàtàkì ní ti ara mi. Tábìlì iṣẹ́ mi ń jẹ́ àfihàn ìgbé ayé iṣẹ́ àti ìmọ̀lára mi. Ó jẹ́ bí ibi tí mò ti ń ṣe gbogbo iṣẹ́ mi tí mò ní, ibi tí mò ti ń kọ gbogbo irinṣẹ́ pọ̀ àti ibi tí mò ti ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mi ṣíṣe ní iṣẹ́. Ni àkoko, mo máa ń ṣètò ìṣètò tábìlì.